Bẹ́ẹ̀ni, mo má ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mi kì í ń lo nǹkan mìíràn, ọwọ́ náà mo máa ń fi kọ̀wé. Àmọ́ lẹ́nu ìjọ́ mẹ́ta yìí, nítorí àsìkò ta wà, ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo máa ń kọ̀wé pẹ̀lú kọ̀m̀pútà mi àbí àti fóònù mi. Torí ayé ọ̀làjú ti dé n sín, orí fóònù mi mo máa ń kọ nǹkan sí i jù àti orí kọ̀m̀pútà mi. Àmọ́ àwọn nǹkan tí mi fẹ́ kó wà ní orí íńtánẹ́ẹ̀tì tàbí orí kọ̀m̀pútà àbí fóònù, mo máa ń kọ̀ ọ́ lẹ́ni. Fún díẹ̀ yìí, mo máa ń kọ̀wé ni pẹ̀lú ọwọ́ dáadáa.

Bí mo ṣe máà ń mú àwọn èrò tuntun wà ní wípé mo máa meditate, mo máa dáwà tí màá pàrọ̀nú mi rẹ́, màá dẹ dàwà, màá kan relax, màá pàrọ̀nú mi rẹ́, màá farabalẹ̀, màá dìjú mi, màá dẹ farabalẹ̀, màá dẹ jọwo ara mi sílẹ̀. Tí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wà niyii nípa ṣíṣe èyí. Oríṣìíríṣìí èrò tuntun àti àwọn idea gídì o máa ń wọ inú ọkàn mi nípa meditation yìí. Ǹnkan tí mo máa ń sábà ṣe níyẹ̀n ní ọ̀pọ̀ ìgbà, ìgbà mí dẹ̀ ni mo máa ń lọ màá fi ibi ṣẹ́lẹ̀, màá jáde lọ sí etí òkun, màá gbátẹ́gùn, màá pàrọ̀nú mi rẹ́. Nínú ṣíṣe àwọn ǹnkan yìí, òun ní èrò tuntun tí màá wà sí ọkàn mi. Bí mo ṣe máa ń mú èrò tuntun wà níyen.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí àlá mi, máa rántí àlá tí mo bá lá. Ìgbà mídì ní tí n bá sùn tí mo bá lá àlá mi kì í rántí tí bá jī. Àgàgà tó bá jẹ́ àlá yen pé ó dojúru àbí tó bá jẹ́ àlá tí ó gùn gan, mo lè máa rántí tí n bá jī. Àmọ́ tó bá jẹ́ àlá tí ó ní ìtumọ́ tí ó gùn jù tó dé tí ó dojúru, máa rántí wọn tí n bá jī. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà mo máa n rántí àlá mi tí n bá jī, máa rántí àlá mi dáadáa.

Tí n bá wà ní inú, ní inú ìlà, mo má ń rí dájú wípé mo ò farabalẹ̀. Mii dalaru, pe mi de e, mi bi, mi ti ẹni kankan torípé èyàn gbudọ, èyàn gbudọ farabalẹ̀ nínú ìlà kí ìjà má bá ṣẹlẹ̀. Tí mo dẹ̀ ṣe má ń lò àkókò mi nínú ìlà nípé, mi i ba ma kan ju mo ma ri pé mi, mi se, mi yàn ẹni kankan jẹ, kó má bá fa ìjà, mi yàn ẹni kankan jẹ. Mo dẹ̀ má rí pé mo ò farabalẹ̀. Tí mo ṣe má ń lò àkókò mi nínú ìlà nìyẹn, mo ma rí pé mo ṣe kí a, ṣùgbọ́n mo farabalẹ̀. Mi n fi te mi, i na, ti, mi fi temi ni ẹni kankan lára, tí mo ṣe má ń lò àkókò mi nínú ìlà nìyẹn.